Mi ò mọ ǹkan tí wọ́n pè ní ìṣẹ́gun ọdẹ o, mi ò mọ nǹkan tí wọ́n ń sọ nípa ìṣẹ́gun ọdẹ. Mo ti gbọ́ rí but mi ò mọ̀, bọ, mi ò laì ideal nǹkan tí wọ́n ń pè ní ìṣẹ́gun ọdẹ. Mi ò lè pàrọ̀ nǹkan tí mi ò bá mọ̀.

Ọjọ́ta ni mo wọ̀. Ó yẹ kí n wọ ìkòròdú dárẹ́ẹ̀tì ni, buh mo fẹ́ ra tòmátós àti pé mo rò pé bóyá ẹ máa ní iná kí n wá charge ni. Àti pé tí n bá charge díẹ̀ tin bá tiẹ̀ délé taba lọ tan generator koni pẹ́ ehen ìgbàwo ni wọ́n pano yín aa ni ná láti bí two days tàbí three days nisin. Ah. Àtí ọ̀jo sunday àti nina. Buh wọn kì í ṣe iná yìí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ná. Ó ní kébù kan orí rẹ̀ ti balẹ̀, ta ló mọ̀ ọ́n. Tòdò wa, wọ́n ti, a ti dáwó, wọ́n ti ra kébù yẹn kí NEPA wá fix ẹ ni kó kó báyìí. Wọ́n pẹ̀ sí mi message, wọ́n ní kébù àwọn ò dá. Kébù wo ni ò dá, tí ò ń dà láti ọjọ́ yìí, wọ́n ń sọ̀rọ̀ nípa kébù, kébù, kébù. Òkè ọ̀rọ̀dúdá náà wọ́n ní wọ́n ń ṣe, wọ́n ń power something, something, something láti ọjọ́ yìí, wọ́n ò tẹ́tí fọ́wọ́, wọ́n ò tíì parí rẹ̀. Almost four months before then ló tún wá jí wáyà wa lọ. Àti gbá ti wọn ti jí wáyà yẹn lọ́ n sín, is about ó ti pé ó ti fẹ́ tó bí two or kò tíì pé three weeks or two weeks. Wọ́n ní kí ilé kọ̀ọ̀kan dá one one thousand naira. A ti dá gbogbo wa one thou-- àdí last time five five thousand naira ni ilé kọ̀ọ̀kan dà. Nísinsìnyí wọ́n ní one thousand, a ti dá wa one thousand náà tán sin wọ́n náà ti ra wáyà kí NEPA wá fix wáyà báyìí ló ti wá di wàhálà. Ṣé NEPA ló wọn wọ̀ wá báyìí náà? Mi ò mọ̀ fúnwọn o, ọ̀rọ̀ọ̀ wọn ò yé èyàn o.

Mo tètè dé gan. Mo, mo ṣe délé kò'so mi, mo dẹ̀ tan generator mọ́ sárẹ́ pump omi, e mo ṣe pump omi tán. Mi ò te tì pump ẹ̀tàn mọ́kàn rin lọ síbi tí wọ́n ti ń ṣe iná ẹ. So ìgbà tí mo dẹ̀ bá wọn, mo join wọn, a dẹ́ jọ wá ń bẹ a jọ ń ṣe. So a ṣe for a long time. Ìgbà tí mo dẹ̀ máa pa, gbà wọ́n parí, a sá míx cement, da òkúta, da gbogbo ẹ ṣi, mo ṣe parí ni mo padà wá sílé.

Mi ò mọ̀ bí yà ó ń sọ pé ọkọ́ àbí ọkọ. Nǹkan méjì ni, ọkọ́ ó jẹ́ ǹkan tí èèyàn máa ń fi ń roko ní ilẹ̀ Yorùbá, tó bá jẹ́ yẹn ni mo ní nínú ilé. Ọkọ̀

Ni o ma rí lọ. Gbogbo ogun tí a kò bí mi mọ̀, àwọn ìṣòro tí a kò dá mọ̀ mí o, orúkọ Jesu ni mo ń fọwọ́ sọ ya pé, bayi kò ní o ma rí lọ. Ma lọ, ma lọ o, ìbànú jẹ ayé mi o, ma lọ o, wá ọlọ́run mi o, wá bá mi gbé. Wá o Ọlọ́run mi o wá bámi gbé. Nnu ọjọ́ alẹ́ ìgbà tó nrun wà, wọ́n gbà wọ́n abirun wà sọ̀ ọ̀dẹ̀rẹ̀, onírúurú aláìsàn ni wọ́n fà yọ̀rọ́lẹ̀. Olúwa wò mí sàn nínú ẹ̀jẹ̀ nínú ara gbogbo àìsàn tí oṣó àti àjẹ́ ayé fi dèmí. Mọ̀ pàṣẹ lórúkọ̀ Jésù, ẹ̀ má jádẹ̀ lára mi. Wàá, ọlọ́run mi o, wà bá mi ṣé.

Ah, ọ̀nà pọ̀ rẹpẹtẹ tí èèyàn lè gbà mú èrò wá. Nínú ilé ìjọsìn, ní ibi eré ìdárayá ibi tí wọ́n tí ń gbá bọ́ọ̀lù àbí ibi tí wọ́n tí ń wo ẹ̀rọ amóhùnmáwòrán. Ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́, àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn ará àdúgbò ibi tí èèyàn bá ń gbé náà. Ẹ̀yàn lè mú àwọn èrò tuntun, èèyàn tuntun wá. Ẹ̀yàn lè mú àwọn ènìyàn wá láti fọwọ́sowọ́pọ̀, láti darapọ̀ mọ́ nǹkan tó ń lọ. So ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èyàn lè gbà mú ènìyàn wá láti darapọ̀ mọ́ nkan.

Aṣọ tó bá dára ni máa ra fọ́mọ mi. Aṣọ tó bá dára ni máa ra fọ́mọ mi. Tó bá lógun ẹrú, tó lọ gbá ìwọ̀fà. Ọjọ́ tí o bá kú ó, ọmọ là dé'lé. Ọba lóke e jẹ́ kómọ mi, dèlé dè mí. Nítorí ọmọ laṣọ ayé, ọmọ laṣọ. Ọmọ là ṣọ láyé, ọmọ là ṣọ. Ọmọ là ṣọ láyé, ọmọ là ṣọ. Ọmọ là ṣọ láyé, ọmọ là ṣọ. Aṣọ dára. Aṣọ jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní àgọ ara. Ó dára ká máa wọ aṣọ tó da. Kò ṣe àwọn aṣọ tó máa wọ̀ tí a máa gbé gbogbo ara sílẹ̀. Won dàbí ẹni tó ń rìn ihóhò láàárín ìlú. Ọlọ́run fún rẹ̀ ló bo Adamu torí pé ewé lásán ló fi bora. Ó dẹ̀ pa ẹran, ó fi bo àwo ara ẹ̀. Ó dẹ̀ fi bo òun àti ìyàwó ẹ̀ láṣere. So aṣọ ṣe, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní àgọ́ ara wa. Ǹkan tí Ọlọ́run dáa ni, ǹkan tí Ọlọ́run ṣẹ̀ dá ẹ ni, i mean ǹkan tí Ọlọ́run fúnra rà ẹ.

Ah, ìgbà mẹ́ta ni màá ń jẹun lójúmọ́, láti kò ṣe lójojúmọ́ náà, but lẹ́ẹ̀kọ̀kan ìgbà mẹ́ta, but kòda ko pọ̀ ju ìgbà mẹ́ta, àmọ́ ẹ́ méjì ni mo máa ń jẹun lójúmọ́ àárọ̀ àti ìrọ̀lẹ́. But tí ààyè bá wà, tí owó dẹ̀ wà, ẹ̀ẹ́ mẹ́ta ni màá ń jẹun lójúmọ́, tí jẹun láàárọ̀, màá jẹ tọ̀sán, má dẹ̀ jẹ tàlẹ̀

Ọba ni Jesu. Ọba ni, ọba ni, ọba ni Jesu. Ọba ni, ọba ni. Oníṣẹ́ àrà lọ́lọ́run ẹlẹ́dùmarè. Ó ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Alára lọ́lọ́run. Ọba ńlá, ọba tó ju gbogbo ọba lọ. Alágbára ńlá tó ju gbogbo alágbára lọ. Òrò mo níṣẹ́ faya kíii. Ọba tó máa ń fún ni. Ọba tó ń fún ní lọ́wọ́ ẹni, ọba tí kìí fún ní bí. Ọba tó máa ń dánilóhùn àdúrà, ọba tí kìí kọ àdúrà ẹni, ọba tí máa ń fún ní l'ẹ́bùn. Alágbára lọ́lọ́run, ohun gbogbo ló lè ṣe, kò sọ ohun tí kò lè ṣe. Dá mi lóhùn o, dá mi lóhùn o, dá mi lóhùn o, ọlọ́run mi. Dámi lóhùn o, dámi lóhùn o, wá dámi lóhùn fún mi ní iṣẹ́ rere Olúwa ti ṣe èdùmàrè, sọ́rọ́ mi dayọ̀. Olówó orí mi, ẹrú jẹ́jẹ́ a le wilẹ ṣe, Ọlọ́run àwa ń fẹ ilé tọ́lá rẹ wá. Ogo agbára ra rẹ, ayọ̀ ìbùgbé rẹ. Ó fún mi lé didi, gbèsè ńlá tí mo jẹun. O ti fún mi òsì rẹ rìn pé máa ṣe gbàgbé mi. Wọ́n pé didi nà mọ́ bí gbèsè ti lẹ́tàn. Ó sọ ìfẹ́ ẹni tó san ìgbésè náà fún mi.

Jésù lọ l'agbára àt'ògo jesu ló ní agbára ọba títí láí Jesu ló ní agbára, àt'ogo. Jesu ló ní agbára ọba títí láí, olùgbèjà mi, jesu ló ní agbára o àt'ògo Jesu ló ní agbára, ọba títí láéláé.

Aa but you're supposed to put nylon in your hand, what do you mean you are not supposed to be suffer like this What is suffer-ness in you doing pepper? Well, have you not seen me doing pepper in this house? I have wrap nylon in my hand. Eh? When you are doing things, you will not do it the way somebody has done it. You do your own different way, then you will not be complaining. But that one, check the dustbin there, you'll see the nylon there cut. Ah, yeah. But when I do it, the nylon doesn't cut in my own hand. But you dont do everything, the last time you did it because it was small small those pepper were small these were big big pepper this one big pepp It's not even like they were those tiny, tiny, tiny one like the other one that I bought. I'm not saying, saying like it's worse or not worse. It's not small. It's easy to hold and cut. But the small one is plentier than this one. But this one is not that plenty, it's just big. Some of them have some things at the side, and when you open it, inside is black. Some of them have worms. Karen, it's pepper. Just rinse it. The worm, what happened to the worm? That's what I'm saying. It's, the worm is full of nutrient. Nutrient. It's a worm from pepper. It's not a worm from some A, a dead body. Ah, I'm tired for you.

What did you ask her to come and do? Ah, how, how did bread oye got into her hand? But wh-why is Grace touching that girl now? Why are you carrying Jessie again? Shanu. Omo Toti n sun je'jeje je'je ba elu lon ji again. Ah.

Ọ̀pọ̀lọpọ̀ orin ló wà nínú podcast. Sígbà tí èèyàn ò lè gbọ́ podcast, èèyàn lè gbọ́ láàárọ̀, èèyàn lè gbọ́ lọ́sàn-án, èèyàn lè gbọ́ lásálẹ̀, èèyàn lè gbọ́ ní ìrọ̀lẹ́. Orin, orin ìdùnnú wà n nú ẹ̀, orin Krìstẹ́nì, gbogbo orin tí èèyàn bá ń fẹ́ ló wà nínú podcast.

Hun, kosi nkan ti eyan o le mú jare àti omi àti ohun mímu eléso àti àwọn Coca-Cola nkankan. Ohun tó bá ti tútù tó de dáa tí ó ṣe ọtí líle, gbogbo ẹ nì mo lè mú.

Ah, o ti rẹ̀ mí gan, ọrún tẹ́ ti ń kún mí gan. Mi ì fẹ́ sùn, ǹkan tí mò ń ṣe, mo fẹ́ parí rẹ̀. Mo fẹ́ kí n lọ síwájú díẹ̀ kí n tó ti e lọ sọ pé àbí mo lérò pé mò ń sùn rárá. A mo gbọdọ̀ pa owó, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń pa owó. Ẹ̀mí náà gbọ́dọ̀ pari pẹ̀lú àwọn tó ń pa owó. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò? Ìṣe ìgbọ̀nsẹ̀

Owó owó, mo fẹ́ ní ọ̀ rẹ́pẹtẹ. Owó owó, mo ní ẹ ló o. Owó owó, àpè kánú ko o. Jẹ ní ẹ lọ́wọ́, má jẹ rí ẹ lọ́rùn, jẹ rí ẹ mú ṣohun rere. Ah, iṣẹ́ ẹ ṣẹ́ dára, iṣẹ́, iṣẹ́ iṣẹ́ mi lọ́nà yíyí o mo ọrọ̀ o. Ọ̀rọ̀ ba mi lórí o, ẹ má nílọ̀ o. Lá lá iṣẹ́ o, ọ̀rọ̀, ọ̀rọ̀ ba mi lórí o, ẹ má nílọ̀ o. Lá lá iṣẹ́. Mi wáyé òyà o, mi wáyé ọ̀sẹ̀, mi wáyé ìbànújẹ́, mi wáyé òṣì. Ìgbálasọ, ìgbàlèwu. Ohun gbogbo ni Ọlọ́run lè ṣe. Káí, Ọlọ́run. Stand up for me o. In the name of Jesus Christ, I cancel spirit of death over that guy's life. In the name of Jesus Christ. Aláànú Olúwa, aláànú Ọlọ́run. Every spirit of death, poverty, every spirit of backwardness, and every spirit of rejection, every spirit of uselessness in his life, by the authority in the word of God and in the blood of Jesus Christ, i cancel it in the name of Jesus Christ. I come against it and break powers, principalities, kingdoms and dominion with Christ. I'm waging war against them in the name of Jesus Christ. Aṣẹ gun. Aláṣẹ lólorun. Ọba ńlá lolúwa. Ọba tí kì í kọ́ ni, ọba tí kì í ṣiregùn, ọba tí kì í pani tí. Aláànú lolúwa. Iyánu lọ́lọ́run mi. Ohun gbogbo ló lè ṣe. Ọlọ́run ayérayé. Ah, ọṣẹ olúwa. Ọba tí kì í yípadà. Ọba tí kì í kọ́ni sílẹ̀. Ọba tí kó yi.

You a question. To ba-- if you can do it, do it. If you cannot do it, leave it. What I ask is, can you lock the door down? The, the net? Yes or no? That was what i was expecting you to say. Mnn igba gbogbo sa layo mi ojoojúmọ́ ṣá láyọ̀ mi o. Satan ni lò ní bánu jẹ́ o. Ojoojúmọ́ ṣá láyọ̀ mi. Ah, aláyọ̀ ni mí o. Ológo lemí. Oba ara. Oba titi. Oba tí máa ń ṣa anú fún yàn. Oba tí máa ń gbọ́ àdúrà. Gbogbo ló lè ṣe. Ọlọ́run àyé ráyé. Ah, ṣurù lówa.

Nbà tí jẹ́un tań, maa wẹ̀, maa dé ṣe ere díẹ̀ pẹ̀lú àwọn ọmọ, lẹ́yìn iyẹn, ma te foonu díẹ̀, òórùn yá nìyẹn, ó tun dọjo kejì, mi fi be ma ṣe nǹkan tó pọ̀ lásalẹ̀ bẹ́ẹ̀ yẹn, nǹkan díẹ̀, a ṣe, ti n bá dẹ́ tí ṣe tán, mo n lọ sùn nìyẹn.

Ọba tó ju gbogbo ọba lọ. O ní ṣe àrá. Ọlọ́run, eledumaarẹ Ọba tó ń se ohun gbogbo nínú ohun gbogbo. Ọpẹ ni ọpẹ rẹ. Ọpẹ lọpẹ rẹ. Alára lọ́lọ́run. Ọba tó ń jẹ́ emi ni òun ló ní kí n máa bẹ̀rù. Emi ni, ìyanu lolúwa. Ó fi ayé mi ṣe ìyanu. Ọ̀rọ̀ mi wá ń jọ ọ̀tá ló ju èmi a máa ṣákọ́ ìgbàlà. Tori jesu se iyanu nínú ayé mi. Ológun lolúwa. Olúwa ni orúkọ rẹ̀. Alágbára ni orúkọ rẹ̀. Ọba ńlá ni orúkọ rẹ̀. Ọba tó ju gbogbo ọba lọ ni. Ọba tí kìí kú, ọba tí kì í ṣá, ọba tí kì í ṣèregun, ọba tí kì í kọni sílẹ̀. Ìyanu ni o. Ọlọ́run tí ó tóbi, ó tóbi, ó ju gbogbo ayé lọ, ó ju gbogbo òrìṣà lọ. Ọlọ́run tí a wà ń sìn, ó ju gbogbo òrìṣà lọ. Ológun lọlọrun. Aláàánú lọ́lọ́run. Ìyanu ni. Sẹbí bá lọ.

Ewo lo tuń pè ni alupúpù, èmi ò mọ nkan tí wọ́n ń pè ni alupúpù. A ẹ̀ kan tí máa gbọ́rọ ẹ́ re o alupúpù. A, mo mọ ohun tí wọ́n pè ní gun, mo ṣè, mo mọ bí a ṣe, mo mọ ohun tí wọ́n pè ní ṣe, o ti gun, ẹ wọ, alupúpù, mi ò gbọ́ rí o. Mi ò ṣe gbọ́ lálẹ́ rí alupúpù. A, o má to wá gà bayii ọ, ewo tun ni alupúpù o. Ọlọ́run ṣàánú wa lálẹ́ yii o. Alupupu, alupupu, alupupu.

Kò sí kékeré ìrìnàjò láyé. Ìrìnàjò ni ìrìnàjò oúnjẹ. A ti bí lọ sójú Ẹlẹ́ba, a ti bí lọ sí Eko, a ti bí lọ sí badágry, a ti bí lọ sí Àkúrẹ́. Ìrìnàjò ni ìrìnàjò oúnjẹ. A ti bí lọ sí ikorodu, Italuwo. Ìrìnàjò ni ìrìnàjò oúnjẹ. Kò sí kékeré ìrìnàjò. Ọlọ́run ṣe ṣọ́ọ̀ṣà níwà, kó lọ́ pọ̀ àwọn ọmọ, kó dá gbogbo wa.

Ọ̀pọ̀ ṣiṣẹ́ látòrò ó dára ju tọ̀san. Ìgbá aṣálẹ búru fún wọn, èmi kò fẹ́. Mo fi iṣẹ́ mi sílẹ̀ fún wọn o, mo fọṣan mi sílẹ̀ fún wọn o, bàbá. Bale yio ti rí o, mo fi sílẹ̀ fún wọn. Ọ̀ba tó jẹ ti kò lẹgbẹ́, ọ lọrùn ní o, mo bẹ̀rù.

Hmm, àìsàn ìkórìíra sí oúnjẹ. Oúnjẹ wo ni ó máa ń sá àìsàn ìkórìíra sí? Hmm, hmm, lóúnjẹ kankan tí mo ń sá àìsàn ìkórìíra sí. O Oúnjẹ lóúnjẹ ń jẹ, gbogbo oúnjẹ dẹ̀ ní jíjẹ, à jẹ pọ̀ ní gbogbo ẹ. Kìí ṣe pé èèyàn sá àìsàn sí ìkórìíra sí oúnjẹ kankan.

Wọ́n ń ṣètò, wọ́n ń ṣètò, wọ́n ń ṣètò dáadáa. Ètò lórí iṣẹ́, ètò ilé, ètò ẹbí, ètò lórí àwọn ọmọ. Wọn kì í ṣètò lórí amúhuwọ, amúhuwọ rán. Wọ́n máa ṣètò ilé ká tọ́jú ilé. Ẹ̀hẹn, ètò táa.

Let's see you talk. O ma waa ga báyìí o. Ewo tún leleyii to gbe wá yii. Oṣù wọ̀n nínú ọdún ni o fẹ́ràn jù? Okay oṣù wo nínú ọdún lo fẹ́ràn jù? Gbogbo oṣù lóṣù. Eyi tó bá sá ti dà èyí tó bá ti wá January, February, March, gbogbo oṣù lóṣù fun wà. Kosu daa ni ko mú owó wá, ko mu àlàáfíà wá ko mú ọ̀rọ̀ wá ko de mú inú dundun wà. Oṣù kan tí o dà. Gbogbo oṣù lóṣù járe. It is well.